Kẹ́kẹ́ ni òkè, ó máa ṣe ní gbogbo ìgbà náà ṣe. Akókò ẹ̀kọ́ tí mo dẹ́ kọ́ tí ó ye korò fún mi nígbà tí mo wà ní ìgbà èwe ni ìgbà tí mo kọ́ bí a ti ń pẹja. Ìgbà yìí jẹ́ ìgbà kan tí ó dára tí ó dẹ ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà tó kọ́kọ́ kọ́ àwọn ẹ̀kọ́ tí ò yànjú tí ó dẹ̀ yan gidi gidi. Eléyii wa ninu àwọn nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti ṣe àjọ̀dún tí mo dẹ́ fẹ́.

Kí ni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Àwọn nkankan tí ó máa ń fúnmi ní ìtara ní ibi iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára náà. Ìdí nìyẹn tí wọ́n fi máa ń ṣe gbogbo àwọn eléyìí. Ó dẹ̀ wà nínú àwọn nkankan tí ó tún ṣe pàtàkì sí mi náà. Inú mi dẹ̀ máa dùn nígbà tí mo bá ṣe irú àwọn nǹkan báyẹn náà si.

Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Tea jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidigidi gẹ́gẹ́ bí ènìyàn. Nǹkan tó dẹ́ wù mi láti máa mú ni nítorí pé coffee jẹ́ nǹkan tí ò dára. Mo dẹ̀ máa mú tea, nǹkan, nǹkan tí mo fẹ́ràn jù tó dẹ́ wù mi ní gbogbo ìgbà lọ. Ẹ fẹ́ràn ohun ìyèrí rẹ àti.

Eleyii wa nínú àwọn ǹnkan kan tí mo fẹ́ràn láti máa ṣe na jejẹ bí ènìyàn. Mo dà máa ń lo àwọn iṣẹ́ ìbọ̀ṣẹ́ owó tí mo máa ń lò jẹ́ àwọn ohun tí mo máa rí nínú orí Íńtánẹ́ẹ̀tì tí ó dè jẹ́ eléyìí tí ó ṣe pàtàkì gidi, tí ó dè dàrà tí mo dà máa ń lò láti ri dá jú pa gbogbo kọ̀ tí ṣẹ̀ tẹ̀ síwájú. Eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn.

Bàwọn ìṣekẹ́ni mo ma ń wá nínú òṣìṣẹ́ àti tún àwọn òṣìṣẹ́ jẹ́ àwọn ènìyàn tí mo nífẹ̀ẹ́ sí, wọ́n dẹ̀ jẹ́ àwọn ènìyàn tí mo fẹ́ràn náà. Mo dẹ̀ n wá àwọn oríṣiríṣi nǹkan tí ó pọ̀ pọ̀ díẹ̀ nínú wọn náà. Lákòkò láti kó wọn ní ọgbọ́n ìmọ̀ àti òye láti ṣe iṣẹ́ láti rayé kọ àti láti ní ẹ̀mí ìsọ̀kan pẹ̀lú àwọn òṣìṣẹ́ mìíràn.

Ṣé o máa ń fi aṣọ ibora bora nígbà tí o bá ń sùn? Nígbà tí mo bá sùn, mo máa ń fi aṣọ ibora bora. Eléyìí jẹ́ nǹkan tí ó dára, tí ó dè ṣe pàtàkì. To de ye kí èyàn máa ṣe, níwọ̀n kí ó ṣe é, kí ènìyàn lè ṣe é dára, lè dára lára. Ó wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn. Gẹ́gẹ́ bí ènìyàn fẹ́ lè jẹ́ ǹkan tí ó dára láti ṣe náà. Idí nìyen tí mo fi máa ń ṣe àwọn eléyìí, mo dè máa ṣe wọ́n dára dára. Yíyà wọ̀ ọ́n.

Ṣé o ti rín pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Ọkọ̀ ojú irin jẹ́ ǹkan tó ṣe pàtàkì sí mi. Mo ti rí pẹ̀lú eleyii rí. Ǹitori ó pé wà nínú àwọn ǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn láti ri dájú pe mo ṣe gbogbo àwọn ǹkan tí mo nílò láti ṣe ni ona ti ọ̀tọ̀. Eléyi wà lára àwọn ǹkan tí mo fẹ́ràn tí ó jẹ́ ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti má ṣe.

Àwọn ìlera, àárọ̀ ìlera jẹ́ nnkan tó ṣe pàtàkì, mo dà máa ń mu àwọn eléyìí nígbà tí àyè re bá ṣí silẹ́ nítorí pé wọ́n jẹ́ nnkan tó dára tí ó dè yẹ kí ènìyàn kí ó má ṣe ní gbogbo ìgbáná ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eléyìí ní dídara dídara, tọ́ je wa nínú àwọn nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn, iyẹn ni gbogbo ìdáná ṣe.

Eleyii jẹ́ nǹkan tí ó dára tí inú dẹ̀ máa dùn sí ní gbogbo ìgbà, ó dè jẹ́ nǹkan tó ṣe pàtàkì ní gbogbo ọ̀nà náà ṣe. Àwọn nǹkan tí mo fẹ́ràn nínú ice cream jẹ́ àwọn nǹkan tí ó ṣe pàtàkì náà, to de jẹ́ àwọn nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo de ní ìfẹ́ sí. Nítorí pé àwọn adùn strawberry ni mo fẹ́ràn nínú ice cream náà.

Ẹleyi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi, tí ó dára, tí mo nífẹ̀ẹ́ sí, tí ó tẹ̀lé ọ̀wà tọ́dẹ̀ yẹ kí ǹmọ kí ó máa ṣẹ̀, má ṣe àwọn àwòrán jẹ́ àwọn ǹkan tí mi ò fẹ́ràn kí ó wà ní àrà mi gẹ́gẹ́ bí ènìyàn nípa ilé yìí, ó máa rí lájú kí ó mọ ṣe òrò àwọn ǹkan tí mo nírò láti ṣẹ̀ náà ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ lásìkò gbogbo àwọn ǹkan ǹ tẹ̀síwájú ọ́n ní gidigidi sí.

Ṣé o máa ń wọ ìborùn? Ìborùn jẹ́ ǹkan tó dára, mo dà bá wọ ilé yìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ nítorí pé ó jẹ́ ǹkan tó dára tí ó dè ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe náà. Ẹlèyí wá ni nu awọn ǹkan tí mo máa ń ṣe ní ibi iṣẹ́ àti láti rí dájú pé mò ń tayọ láàárín àwọn alábàáṣiṣẹ́ pọ̀ nítorí pé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn.

Igba wo ni o máa ń fà, ìgbà tí mo máa ń fà ní ìgbà tí ń bá wà ní nu ilé, ile, o wà lára àwọn nǹkan tí mo fẹ́ mọ́ bí mo ṣe gẹ́gẹ́ bí ìrìnnà eto kò jẹ́ nkan ti o da. Idi niyẹn tí mo fi máa n ṣe àwon eleyi Ó jẹ́ nkan ti mọ feran lati maa se naa gẹ́gẹ́ bí eniyan, nkan ti o dara ni. Ó dẹ́ niwà, ìgbà tí mo wo inu ilé, ìgbà tí mo máa ń pà, ó ní màá munu mi dun gidigidi.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù? Lálojoojúmọ́ fóònù mi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi, mo dà máa lò ó fún ìgbà tí ó kọ náà àti ìdájú kí mo ṣe gbogbo àwọn ǹkan kan tí mo ní rọ̀ láti ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Eléèdè wà nínú àwọn ǹkan kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe náà ni, torí pé ǹkan tí ó dára tí ó dẹ́ wun mi láti máa ṣe ní gẹ́gẹ́ bí ènìyàn yẹn ni gbogbo ìgbà náà ṣe.

Ẹ̀lẹ́yii jẹ̀ nkán tí ó ṣe pàtàkì tí mo bẹ̀ fẹ́ràn gẹ́gẹ́ bí eniyan láti maa ṣe nà. Àwọn ọ̀mọ̀ pírótínì jẹ̀ àwọn ọ̀mọ̀ tí ó dára tí mo dé nífẹ̀ ṣe. Mo dẹ̀ má ń mú àwon éléyì nígbàmì láti ṣẹ́ ìyípadà ọkọ̀ àti láti ṣẹ́ ọkọ̀ ọ̀dọ̀túnà mi. Ní ìní ọ̀túnà má ṣà ọ̀mọ̀lẹ́ jẹ̀ nkán tí ó dára. Ọ̀mọ̀lẹ́ jẹ̀ nkán tí ó ṣe pàtàkì.

Nígbà wo ni o máa kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́? Ìgbà kẹ́yìn tí mo kọ́ ǹkan tuntun ní ibi iṣẹ́ ni oṣù tí ó kọjá, ànígbà ní olùdarí iṣẹ́ rán mi lọ sí ìlú mìíràn láti lọ se àṣojú. Níbẹ̀ ó dè jẹ́ ibi kan tó jẹ́ pé a ti lọ kọ́ ìmọ̀ tuntun, eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi, to de jẹ́ kí ń tayọ̀ ní àárin àwọn alábàáṣisepọ̀ náà.

Ìgbà mélòó ni o máa ń fọwọ́ lóru, ojumo láti máa fọwọ́ jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mọdé máa ń rí dá ju pé mọ́ máa ń ṣe eleyi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ náà, torí pé ó wà nínú àwọn ǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn ilé yìí ní ìgbà tí ayẹ ẹ bá ṣẹ́ṣẹ́ lẹ̀ fún mi láti ṣe irú àwọn ilé yìí náà ṣe.

Nígbà wo ni a máa ń fọ ọkọ̀ rẹ láti máa fọ ọkọ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì? Mo dẹ máa ń ṣe eleyii ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ naa. Àwọn ènìyàn ní ìparí ọ̀sẹ̀ nígbà tí aye bá ṣí sílẹ̀ fún mi ni mo máa ń ṣe àwọn eleyii gidi gidi. Ó dẹ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe naa. Amọ mo dẹ máa ń ri daju pé mó ṣe eleyii gidi gidi sí.

Ṣe o máa ń rántí àlá rẹ? Àlá jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ máa rí dájú pé mo máa ń rántí àlá mi ní gbogbo ìgbà náà, torí pé àlá wa o wà nínú àwọn ǹkan kan tí mo fẹ́ràn gégé bí ènìyàn ní gbogbo ìgbà. Eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sì bí náà. Mo dẹ̀ máa rí dájú pé àwọn àlá wọ̀nyí mo máa ń rántí wọn. Mo dẹ̀ máa ṣe gbogbo eléyìí gidigidi síyì.

Ṣé o fẹ́ràn kíkọrin? Kíkọrin jẹ́ ǹnkan tó ṣe pàtàkì, ó dè jẹ́ nǹkan tó dára náà, mo dà máa ń dájú pé ó máa ṣẹlẹ̀ ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ ní gbogbo ìgbà náà. Eléyii wa nínú àwọn ǹnkan kan tí ó ṣe pàtàkì tí mo de máa ń rí dájú pé mo ṣe àmójútó ti otoori ní òri wọn náà ní gbogbo ìgbà.

Báwo ni o ṣe máa ń di ṣe ìdáàbò bo àyè ikọkọ rẹ lórí Íńtánéètì láti ṣe eléyìí jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ wá ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ láti dájú pé gbogbo àwọn nǹkan tí mo ń ṣe ó wà ní pípé. Mo dẹ̀ máa fojú tó àwọn nǹkan kan tí ó tùn ṣe pàtàkì fún mi láti ṣe àmọ́tojú tó wọ́n náà ní gbogbo ìgbà sígbẹ̀sí.

Yàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi gẹ́gẹ́ bí ènìyàn ni yàrá ibi tí mò ń sùn sí. Yàrá yìí jẹ́ yàrá kan tí ó dára, tí ó dè ṣe pàtàkì sí mi nọ́ọ̀. Óhun ni yàrá kan tó jẹ́ pé mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn mọ̀ de maa ń sùn síbi bayi ni gbogbo ìgbà. Ọ jẹ́ ibì kan tí ó máa n múnú mi dùn, tó jẹ́ ibì kan tí ẹni naa fẹ́, tí ó dẹ dára lọpọlọpọ naa.

Ṣé o fẹ́ràn fèrèsé? Nkàn láti ṣí fèrèsé ọkọ̀ jẹ́ ǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn, nítorí pé eléyìí kì ṣe ǹkan tí o kọjá ọmọ ẹ̀dá ènìyàn tí mo fi ń ṣe irú àwọn eléyìí. Eléyìí dẹ́ jẹ nkan ti o ṣe pàtàkì. Gẹ́gẹ́ bí ènìyàn na, mo dẹ̀ ma rí dájú pé mo ṣe gbogbo àwọn nkan kan tí mo nílò láti ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ.

Báwo ni o ṣe máa ń bá oníbàárà sọ̀rọ̀ láti bá oníbàárà sọ̀rọ̀ o jẹ́ nǹkan tí o ṣe pàtàkì, mo dè máa ṣe léyi ní ọ̀nà tó ọ́tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ náà. Ó lé wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí èèyàn tí ó detu ṣe pàtàkì sí mi. Mo dẹ̀ máa rí dájú pé mo ṣe léyi, àní gbogbo ọ̀nà tí àyè bá ṣisẹ́ le láti ṣe náà ṣi. Àwọn.

Ṣé o máa ń ṣe ìgbéga dé ní ibiṣẹ́? Ìgbéga dé ní ibiṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dà máa ń ṣe eléyìí ní gbogbo ìgbà nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára tí ó dẹ̀ ṣe pàtàkì. Eléwòn nínú àwọn nǹkan kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe náà ni torí pé, à, à, ó jẹ́ nǹkan tí ó dára tí ó dẹ̀ ṣe pàtàkì fún ènìyàn kí ènìyàn kí ó máa ṣe àwọn eléyìí náà.

Eléyii de wà nínú àwọn nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo de maa n riì dájú pé mo máa se eleyii nígbà tí àkókò rẹ̀ bá tó, ìyẹn ní gbogbo ìgbà náà sì. Elédè wà nínú àwọn nǹkan kan tí mo fẹ́ràn náà láti jẹ oúnjẹ ọ̀sán Pálámo níbàárà jẹ́ nǹkan tí mi ò kí ń ṣe ní gbogbo ìgbà, nítorí pé kì í ṣe nǹkan tí ó bójú mu òdí nìyẹn tí mi ò kí ń fi ṣẹlẹ̀ gbẹ́dọ̀gbẹ́dọ̀.

Ṣé ojú rẹ dára? Ojú mi dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé mò máa ń ríran dáradára. Èdí yẹn tí mò ń sọ pé ojú mi dára. Ó dewa ní inú àwọn kan kàn tí ó tún ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bì ènìyàn. Eléyìí jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ nígbà tí mo bá fẹ́ wo àwọn nǹkan kan, mò máa rí àwọn eléyìí dáradára. Ó dewa nínú àwọn ǹkàn tí mo fẹ́ràn náà. Di eyín tí sọ pé ojú mi dára.

Kí ni ìgbádùn rẹ? Ìgbádùn mi jẹ́ ǹkan tó ṣe pàtàkì, ìgbádùn mi dẹ́ ni oúnjẹ. Oúnjẹ jẹ́ ǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí èèyàn tí ó dẹ̀ maa wu mí ní gbogbo ìgbà náà, tó jé nígbà tí mo bá ráyè láti ṣe àwọn ǹkan kan, oúnjẹ ni ǹkan tí mo fẹ́ràn gidi-gidi, láti fi ṣe ìgbádùn. Ó dẹ wà nínú àwọn ǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn náà.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́, láti dári àwọn oṣiṣẹ́ jẹ́ nǹkan ti ó dára? Mo dẹ máa ń ṣe eléyìí náà ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà tó yẹ láti dájú pé mo ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣẹ́ ní pípé, àti láti dájú pé mo fún wọn ní owó ìṣe, mo pín iṣẹ́ fún wọn àti láti ṣàmójútó àwọn iṣẹ́ tí wọ́n bá ṣe náà ní gbogbo ìgbà ṣe é.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn email rẹ? Email jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn, mo dè máa ń ṣètò àwọn ilé e ná ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ láti dájú pé mò ń ṣe gbogbo àwọn ǹkan tí mo nílò láti ṣe ní pípé àti láti dá gbogbo àwọn ilé tẹ̀síwájú ní gíga náà. Idi niyi ti mò mo fi máa ń ṣe gbogbo àwọn ilé ní gbogbo ìgbà náà.

Báwo ni o ṣe máa ń mú àwọn ẹrọ tuntun wá? Látí mú àwọn ẹ̀rọ tuntun wá jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mo dẹ márí daju pe mo máa ṣe eléyìí ní gbogbo ọ̀nà náà nítorí pé ǹkan tí ó dára tí ó dẹ̀ yẹ kí ènìyàn kí o máa ṣe ni. Ídí nìyí tí mo máa ń ṣe eléyìí. Eléyìí wà nínú àwọn ǹkan tí mo fẹ́ràn tí o dẹ̀ ṣe pàtàkì fún mi láti máa ṣe gẹgẹ bí ènìyàn náà ní gbogbo ìgbà.

Ṣe o mọ apá àwọn fáìlì pamọ? Látí máa pàwon fáìlì pamọ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, mo de máa ń dájú pé o máa se àwọn eleyi ní ọ̀nà ní gbogbo ìgbà náà, nítori pé ǹkan tí ó dáa ti o de ye ki ènìyàn máa ń ṣe láti ri dájú pé iṣẹ́ ọjọ́ iwájú tẹ̀síwájú ní pípé náà àti láti ri pé gbogbo àwọn ǹkan tí ènìyàn ń ṣe wà ní ọ̀nà tí ó tọ́ tí ó sì ìkoro náà ṣi.

Eleyii jẹ́ ǹnkan ti o dára tí ó de ṣe pàtàkì láti máa ṣe ní gbogbo ìgbà náà. Mo dẹ̀ ma ri dájú pé àkópọ̀ mi fún iṣẹ́ jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo dẹ̀ máa ṣe eleyii ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ láti fi gbóòró àwọn ǹkan tí mo máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn tẹ̀síwájú fún iṣẹ́ àti àwọn owó tí mo nílò ní gbogbo ìgbà náà sì.

Eléyí wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn tí ó dẹ̀ tó se pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Láti rí dájú pé gbogbo àwọn nǹkan tí mo n ṣe náà ó tẹ̀síwájú ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ sí i. Aṣọ òtútù jẹ́ aṣọ kan tí ó dára, ó dẹ̀ jẹ́ aṣọ kan tí mo ní tí mo dẹ̀ máa n lò ní oríṣiríṣi ọ̀nà náà láti dájú pé mo ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tó ọ́tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yé gèdègèdè.

Ẹlẹ́yí jẹ́ ǹkan tí mo fẹ́ràn tí ó dẹ̀ ṣẹ́ pataki sí mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe. Mo máa ń rí dájú pé mo máa ṣe lẹ́yìí gbogbo ìgbà tí ayẹrẹ bá ṣí sílẹ̀. Ìrúgbọ̀n jẹ́ ǹkan tí ó ṣe patà kí mo dẹ̀ ní ìrúgbọ̀n gidigidi nítorí pé mo máa ń ṣe ìtọ́jú ìrúgbọ̀n. Mo dẹ̀ máa rí dájú pé ìrúgbọ̀n mi wà ní ǹkan tí mo nífẹ̀ẹ́ sí tí mo dẹ̀ máa ṣe ìtọ́jú rẹ̀ ní gbogbo ìgbà náà ṣe.

Eléyìí jẹ́ ǹkan tí ó ṣè pàtàkí tí mó dẹ̀ fẹ́ràn láti mà ṣè gẹ́gẹ̀bí ènìyàn náà, torí pé nǹkan tí ó máa n mu ọgbọn wá tí ó ní ìmọ̀ tí ó dẹ̀ ní òye. Idi níyẹn tí mó fi wa rí i dárú pé mó mà n ṣè gbogbo àwọn eléyìí ní ọ̀nà tí ó tọ́ àtí ní ọ̀nà tó yẹ àtí ní ìpele tí ó sì dárà náà síi. Éléyì wà nínú àwọn nǹkan tí mó máa ṣè ní gbogbo ọ̀ṣẹ̀ láti rí dájú pé ìlú wà mí ní ipárí òṣe dárà.

Láti di òní náà, eléyìí jẹ́ nǹkan tí ó dára. Mo dẹ fẹran láti máa ṣe yoga, nítorí pé yoga jẹ́ nǹkan tí ó dára ní àgọ́ ara ènìyàn. Idi niyẹn tí mo fi máa n ṣe eléyìí, láti ri dájú pé gbogbo àwọn nǹkan tí mo n ṣe yi kóró dájẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí. Ìyẹn ni gbogbo ọ̀nà tí àye rẹ̀ bá ṣi sílẹ̀ fún mi láti ṣe irú nǹkan bí i àwọn eléyìí náà ṣi.

Báwo ni o ṣe máa ń dáhun foonu níbi iṣẹ́? Láti máa dáhun foonu níbi iṣẹ́ jẹ́ ǹkan tí ó dára, ó de wà nínú àwọn nkankan tí mo fẹ́ràn náà mò de máa rí dájú pé mo máa ṣe eleyi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó si ye nítorí pé ǹkan tí ó ṣe pà to dẹ̀ ye ènìyàn kì o máa ṣe ni. Eléyii wà nínú àwọn nkankan tí mo fẹ́ràn náà gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe, ìdí nìyii tí mo fi má n rí dájú pé mo má n se eleyii ní gbogbo ọ̀nà tí aaye re bá ṣi silẹ̀ fún mi láti ṣe irú rẹ̀.

Èléyi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó de dàra kí èyàn kí ó má ṣe ní gbogbo ìgbà náà. Tori ó jẹ́ ǹkan tí ò bojú mu. Mo de máa rí dájú pé ọjọ́ tí mo fẹ́ràn nínú ọ̀ṣẹ̀ ni ìgbà ìsinmi, ọjọ́ ìsinmi tó jẹ́ ọjọ́ Sunday. Nígbà tó kó mo máa rà yín láti ṣe ìlọ́kòró pẹ̀lú àwọn ẹbí àti láti ṣe àwọn ǹkan kan tí ó máa múnú mi dùn ní gbogbo ìgbà náà ṣe.

Eléyii wa nínú àwọn nkankan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà láti máa ṣe nitori pe o máa n mu ọgbọ́n àti ìmọ̀ wa ní gbogbo ìgbà. Mo dẹ̀ máa n rí i dájú pé mo máa ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ, nígbà tí mọ̀ ba ní ààyè láti ṣe irú àwọn nǹkan bí eléyìí àfi pe gbogbo àwọn nǹkan tí mo ṣe ń tẹ̀síwájú ní gidigidi náà síbẹ̀ sí.

Eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì láti máa ṣe iṣẹ́ ìta gbangba. Kì í ṣe ǹkan tí ó burú, mo dẹ̀ máa rí dájú pé mo máa ṣe eléyìí ní gbogbo ìgbà tí ayé rẹ̀ bá ṣi sílẹ̀ fún mi láti ṣe ǹkan bó jẹ́ ǹkan tí ó dára ti ó dẹ̀ ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ìdí nìyẹn tí mo fi máa ṣe àwọn eléyìí ní gbogbo ìgbà náà sí i.

Ṣe ó jẹ́ ǹkan tí o máa ń jí ní kùtùkùtù láti máa jí ní kùtùkùtù wà nínú àwọn ǹkan tí ó ṣe pàtàkì sí mi, mo de máa rí dájú pé mo máa ń ṣe eleyìí náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ nítorí pe o je ǹkan tí ó dáa tí ó de yẹ kí ènìyàn kí ó máa ṣe. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe gbogbo àwọn eleyìí. Gbogbo ìgbà náà, toripe o máa ń mú enu mi dùn ni.

Ṣé ó máa gbọ́ podcast? Lá tí máa gbọ́ podcast jẹ́ nǹkan tí ó dára, mo ní máa gbọ́ ẹlẹ́yìí ní gbogbo ìgbà náà, Nitoripe máa n mu ọgbọ́n ìmọ̀ àti òye wa àti ọgbọ́n tí ó ṣe ìyẹ̀koro náà elèyíi tí mo fi máa gbọ́ eleyii, ó wà nínú àwọn ǹkan kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe. Eleyii dẹ jẹ́ ǹkan tí ó da lọ̀pọ̀lọpọ̀ tí ó dẹ́ wu n mi gẹ́gẹ́ bí ènìyàn náà.

Eleyi jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ fún mi. Mo dẹ̀ máa n rí dájú pé ìrọ̀rí méjì ni mo máa lò ní tori pé ìrọ̀rí jẹ́ nǹkan tí ó dára tí ó dẹ yẹ kí ènìyàn kí ó máa lò nígbà tí ó bá fẹ́ sùn láti pé ó sùn dáradára. Ìdí niyi tí mo fi máa ń lo àwọn ìrọ̀rí yìí ó dẹ jẹ́ nǹkan tí ó dára fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà tí ó dẹ máa n jẹ́ kí n sùn dáradára ní gbogbo ìgbà.

Eléyìí jẹ́ nǹkan tí ó dára. Mo dẹ̀ máa rí dájú pé ìgbéyàwó ìṣe tí mo ké yìí ló jẹ́ nǹkan tí ó dára, tí ó lẹ́wà, tí ó dè ṣe pàtàkì. Mo dẹ̀ ní àwọn oríṣiríṣi nǹkan tó jẹ pe ó mú nú mí dùn nígbà tí mo lọ sí ibẹ̀. Ó jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Eléyìí wà nínú àwọn ǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Ó dẹ̀ jẹ́ nǹkan tí o máa ń mú ọgbọ́n ẹ̀ mọ̀ àti òyè wa ẹyi ní gbogbo ìbàná àwọn.

Ṣé o máa ń pa fáìlì pamọ́? Láti máa pa fáìlì pamọ́ jẹ́ ǹkan tí ó dára, mo dẹ̀ máa ń rí dájú pé mo máa ń ṣe léyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ láti dájú pé gbogbo àwọn ǹkan tí mò ń ṣe ó tẹ̀síwájú ní gidigidi nítorí pé ó wà nínú àwọn ǹkan tí mo nífẹ̀ẹ́ sí tí ó dè ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ń rí dájú pé mo máa wọ fila ní gbogbo ìgbà.

Ilé jẹ́ nǹkan tí ó dára tí mo le ni fè sí gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé ó jẹ́ nǹkan tí ó se pàtàkì. Mo dẹ̀ mọ̀ bí a ti ń se oúnjẹ, bí a ti ń se oúnjẹ wa ninu ńkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé nǹkan tí ó dára tí ó dẹ̀ máa mú inú ènìyàn dùn nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eléyìí ní gbogbo ọ̀nà tí ayẹyẹ bá ṣẹ́ sílẹ̀ fún mi láti ṣe nítorí pé nǹkan tí ó dára tí ó dẹ̀ lẹ́wà tí ó dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà tí ayẹrẹ bá ṣí sílẹ̀ ni.

Eléyìí jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ hùn mi láti máa ṣẹ ní gbogbo ìgbà gẹ́gẹ́ bí ènìyàn náà ṣe. Mo dẹ̀ jẹ́ ènìyàn tó je wípé mo fẹ́ran ìpàdé lórí fóònù tó ri pe o jẹ́ ǹnkan tí ó dára, mo dẹ̀ máa ṣẹ eleyii ní gbogbo ìgbà tí aye rẹ̀ bá ṣe sílẹ̀ fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti ṣe nítorí pé ǹnkan tí ó dára tí ó dẹ̀ ṣe pàtàkì láti máa ṣẹ ní.

Nígbà wo ni ọjà tuntun yóò dé? Ọjà tuntun yóò dé láàláìpẹ́, rọ̀ bí ọ̀ṣu tí ó ń bọ̀. Nítorí pé eléyìí jẹ́ ǹkan tí ó dára tí ó dẹ ṣe pàtàkì náà fún àwọn ènìyàn, nítorí pé àwọn ènìyàn tó pọ n duro de ọjà tuntun, tó dẹ jẹ́ ǹkan tí ó dára náà tí àwọn èèyàn dẹ n retí rẹ̀ láàláìpẹ́ jọjọ.

Ẹ̀lẹ́yi wà nínú àwọn nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn ní gbogbo ìgbà. Rán, òde náà rí dájú pé, à, mo máa ń ṣe léèyì nú gbogbo ìgbà tí ayẹyẹ bá ṣí sílẹ̀ ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ láti fi ipa sara jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì nítorí ìpara jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Níyẹn ni tí mo fi máa ń fi ìpara sára nítorí pé ǹkan tí ó dára tí ó dè yẹ kí ènìyàn kí ó máa ṣe ni.

Kí ni o máa ń jẹ ní Ọ̀ṣan? Ọ̀ṣan jẹ́ ìgbà kan tó jẹ́ pé mi ò kí n raye láti máa jẹ oúnjẹ tí ó bà le. Òdò máa ń jẹ àwọn ọjẹ, panu ni oúnjẹ tí mo máa ń jẹ ní Ọ̀ṣan. Ó dẹ́ wá ní àwọn ǹkan kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn náà, nítorí pé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi. Basically eleyi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì gidigidi ní gbogbo ọ̀nà sinmi náà.

Ilé wà nínú àwọn nnkan tí mo fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà kí ó pé nǹkan tí ó dára to de bojumu e, tolẹ̀ kí mọ̀ kí wọ́n máa ṣe ní gbogbo ìgbà ni. Mo dẹ̀ fẹ́ràn láti máa rìn ní àlàáfíà, pé kí yan rìn ní àlàáfíà wà nínú àwọn nnkan tí ó ṣe wà tó lè dára tí yan kí wọ́n máa ṣe ní gbogbo ìgbà tí láyè ọba ṣe sílẹ̀ mọ́ wọn.

Eleyii jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ni gbogbo ìgbà náà sìbe ṣe àwọn áàpù tí mo dẹ́ maa n lójú níi Instagram àti WhatsApp. Àwọn áàpù ì jẹ́ áàpù nnkan kan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn nitori pé ibi bayi ní mo ti máa ń ṣe ìpolówó ọjà àti láti ri pe gbogbo àwọn nǹkan tí mo ṣe tẹ̀síwájú ní ona ti. Ó tó dáa, eleyii jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi náà, mo ní.

Ṣé o fẹ́ràn kà ń kán ọ̀unjẹ rẹ? Láti kán ọ̀unjẹ ní jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ fẹ́ràn láti ṣe eléyìí ní ọ̀nà tí ó tán àti ní ọ̀nà tí ó ṣe ye naa ní gbogbo ọ̀nà. Eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe. Idí nìyẹn tí mo fẹ́ máa ṣe gbogbo àwọn eléyìí ní gidigidi náà.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé? Ilé ìṣẹ̀mbáyé jẹ́ ibìkan tí ọ pé mo fẹ́ràn rẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn. Mo dà fẹ́ràn láti máa lọ sí ibí yìí ní ọ̀nà tí ó tà àti ní ọ̀nà tí ó ṣe yẹ. Ẹ̀ léyìí jẹ́ nkàn tí ó ṣe pàtàkì tí ó de dàrà lọ́pọ̀lọ́pọ̀. Kí lè yẹ pé ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà. Ǹjẹ́ ọ̀nà tí wọn fi máa ń ṣe àwọn ilé yìí?

Ṣée màá pa oun ọ̀ṣọ́ sára? Ohun ọ̀ṣọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ máa pa eleyii sára ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ náà to ri pe owà nínú nǹkan tí mo fẹ́ràn. Eleyii jẹnǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn, mo dẹ máa rí dájú pé mo máa ṣe eleyii ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ ní gbogbo ìgbà náà sẹ.

Ṣé ẹ máa ń ṣe eré ìdánì? Eré ìdánì jẹ́ nǹkan tió dára, tó dẹ̀ tún ṣe pàtàkì. Mo dẹ̀ máa rí dájú pé mo máa ń ṣe eléyí ní gbogbo ọ̀nà tí àyè rẹ̀ bá ṣẹ́ sílẹ̀, nítorí pé nǹkan tí ó dára ni. Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gidigidi fún mi gẹ́gẹ́ bí ènìyàn, mo dẹ̀ máa ń ṣe é ní òrékòrè ní gbogbo ìgbà tí àyè rẹ̀ bá ṣẹ́ sílẹ̀ náà.

Ṣé o máa ń jẹ gọ̀mù? Gọ̀mù jẹ́ ǹkan tó ṣẹ́ pataki sí mi, mo de máan n jẹ eléyiiní ona ti ó tọ́. Rárá nígbà tí mo bá ṣe ẹre owo àbi n bá se àwọn nkan tó ṣẹ́ patakí naa mo máa jẹ gọ̀mù. Eleyii de jẹ́ ǹkan tó ṣẹ́ patakii tí mo de fẹ́ràn de gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ní gbogbo ìgbà maa, ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn tó dẹ wun mi.

Ṣé o ti lọ sóde rí? Láti lọ sóde jẹ́ ǹkan ti ó dára, mo dẹ máa ń ṣe eleyii ni gbogbo ìgbà náà. À nígbà tí àwọn ọ̀rẹ́ mi bá pè mí síbi ayẹyẹ igbayii naa mo máa ń lọ sóde. Ó dẹ wọ̀ nínú àwọn ǹkan kan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn náà. Inú mi dẹ máa dùn lọ́pọ̀lọ́pọ̀ nígbà tí mo bá ṣe irú àwọn eleyi.

Báwo ni o òsè má a n se? Báwo ni o se máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Lati ran àwọn ènìyàn lọ́wọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Ó de jẹ́ nǹkan tí mo fẹ́ràn náà ni mo máa dáyé pé mo máa ṣe lẹ́yìn ní ọ̀ràn tó tọ́ àti ní ọ̀ràn tí ó ṣe yọ. Jẹ́ pé nǹkan tí ó dára tí ó lè yọ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà ni.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lẹ́rù fún ìlera? Àwọn oúnjẹ tó lẹ́ro fún ìlera jẹ́ àwọn oúnjẹ tí ó ṣe pàtàkì. Wọ́n de wà nínú àwọn oúnjẹ tí mo fẹ́ràn láti máa jẹ ní gbogbo ìgbà. Idí iná tí o je pé mo máa jẹ àwọn oúnjẹ yìí ni ona tí ó tọ́ ati ní ọ̀nà ti ó yẹ. Wọ́n de wà nínú àwọn oúnjẹ tí ó je pé mo fẹ́ràn láti máa jẹ gẹ́gẹ́ bí ènìyàn náà tori pé nǹkan tí ò dára nì.

Ṣé o fẹ́ran ìmọ̀le wọ̀ tàbí ìrọ̀lẹ́? Ìmọ̀le wọ̀ ni ìmọ̀le tí mo fẹ́ran dáńjọ́ ńkan tí ó ṣe pàtàkì tí mo le fọ̀ wọ̀n gẹ́gẹ́ gẹ́gẹ́. Ó yẹ wá yàn ńkan tí ó dára tí inú ilé máa ń dùn sí ní gbogbo ìgbà máa ń ṣe ńtẹ́lẹ̀ kí ńkan tí a ó ṣe pàtàkì fún mi láti máa ṣe é dá gé ènìyàn ní gbogbo ìgbà ni.

Ìgba mélòó ni o maa n ni ìpade lọsọọsẹ? Mo maa n ni ìpade ní ìgbà méjì lọsọọsẹ. Ó jẹ́ ǹkan tó dára. Eléyìí jẹ́ ǹkan tó ṣe pàtàkì tí mo dè feran gege bí ènìyàn láti máa ṣe ní gbogbo ìgbà. Mo de máa ṣe éleyi ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ láti dájú pé gbogbo àwọn nǹkan tí mo máa ṣe ó tẹ̀síwájú ó dè wà ní déédé ní ọ̀nà tí ó dè tọ́ náà síi.

Ṣé o máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Láti máa kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì wà nínú àwọn kankan tí mo fẹ́ràn rẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn. Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi tí mo le dẹ̀ fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà náà láti máa ṣe gbogbo àwọn nǹkan tí mo lérò láti ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ nítorí nǹkan tí ó yẹ kí ènìyàn kí ó máa ṣe nìyẹn.

Irú ojú ọjọ́ wo mo fẹ́ràn jù? Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn, òun ni ojú ọjọ́ nígbà tí òjò bá rọ̀. Eleyi je ǹkan tó dára tí mo dè nífẹ̀ẹ́ sí gẹ́gẹ́ bí ènìyàn náà, mo dè máa ṣe léè ní ọ̀nà kona tí ayẹyẹ bá yọ sílẹ̀, ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ.

Eléyìí jẹ́ nǹkan tí ó dára àti nǹkan so, eléyìí dẹ wa nínu àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. Mò ńi ona ti o tọ àti ni ona ti o yẹ láti ri daju pé awọn nkan tí mo n ṣe n tẹ́siwaju sọrí ìráfi dári pé wọ́n dára lọpọlọpọ naa Eléyìí dẹ wá nínu àwọn nkàn tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn láti máa ni gbogbo ona si.

Eleyi wà nínú àwọn ǹnkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn naa. Mo de máa ń ṣe eléyi ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà ti ó yẹ láti dáju pé gbogbo àwọn ǹnkan kan tí mọ́ n ṣe ó tẹ̀síwájú, ó dè jẹ́ ǹnkan tí ó dá lọ́pọ̀lọpọ̀ láti máa ṣe ní gbogbo ìgbà náà. Eléyi jẹ́ ǹnkan tí mo fẹ́ràn rẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn láti pé ó dára, mo dè máa n tọ́jú ẹkonna mi ni di dára di dára sí i.

Eléyi nínu awon nǹkan kan tí mo máa ń ṣe boyá ní ibi iṣẹ́ àti ní ibi mí nàa láti rí i dájú pé ogbogbo ǹ kan lọ ní dèdé, ó dẹ̀ wà ní ìrọ̀rùn àti àlàáfíà, àti gẹ́gẹ́ bí àwọn mo ti nífẹ̀ẹ́ láti fẹ́ síná ní gbogbo ìgbà. Eléyìí jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀, rẹ̀ máa jẹ́ ẹ̀yìn tó ní ìgboyà nígbà tí mo bá sọ̀rọ̀ mọ́ àwọn ènìyàn náà.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù, oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ní oúnjẹ àkàrà tí wọ́n bá fi àgbàdo ṣe. Eleyii je ounjẹ́ àkàrà kan tí ó dára tí mo nífẹ̀ẹ́ sí, tí ó de ṣe pàtàkì naa ki ènìyàn kí ó jẹ. Ìdí niyen tí mo fi máa ń jẹ eléyìí ní ona ti ó tọ́ àti ní ona ti o yẹ, nítorí pé ó jẹ́ oúnjẹ kan tí ó ní ipò tí ó de máa ń ṣàrà ní ore ná si.

Nígbà wo ni o kẹ́yin pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Látì pàdé àwọn ọ̀rẹ́ mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì, ó dẹ wà nínú àwọn ǹkan tí mo fẹ́ràn láti ṣe náà. Mo dẹ máa n rí dájú pé mo máa n ṣe eléyìí ní ọ̀nà ti ó tọ́ àti ní ọna ti ó yẹ, nítorí pé ó wà nínú àwọn ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà náà. Mo dẹ máa ṣe ní ọna ti ó tọ́ àti ní ọna ti ó sì yẹ.

Ṣé o mọ̀ nipa àwọn adéhùn dàda? Àwọn adéhùn jẹ́ nǹkan tí ó ṣe bẹ́ẹ̀ resi. Ìròyìn máa dára fún ọ, máa ń kà wọ́n dáadáa, àmọ́ òbí tó ń pè fún tí ó yẹ kí ènìyàn kí ó máa ṣe. Ìdí nìyẹn tí mo fi máa ṣe àwọn ọ̀rẹ́ yìí. Ní ọ̀nà tó tọ́, ní ọ̀nà tí ó ṣe yẹ ni gbogbo ìgbà ni wọ́n sì bá ṣe.

Ibo ní ọ máa ń fi kọ́kọ́rọ́ ẹ sí? Kọ́kọ́rọ́ mi jẹ́ ǹkan tó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ màá ń rí i dájú pé mo máa ń ṣe ìtọ́jú rẹ̀ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ ná. Nígbà tí, mo bá ti gba ǹkan tí mo ní lò láti ṣe, mo máa fi kọ́kọ́rọ́ mi sí àpò ọwọ́ mi àbí kí n fi sínú báàgì tí mo ń gbé lọ sí ibi iṣẹ́.

Ẹ́lé dẹ̀ jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ náà, fóònù alágbèéká tó dẹ̀ máa lò dẹ̀ máa ń pọ̀. Àwọn ilé tí ilé-iṣẹ́ Samsung tí wọ́n ṣẹ̀ ṣe jáde, àwọn ilé wa nínú àwọn tí mo máa ń lò ti o dè jẹ́ ǹkan tí ó dára tí mo dẹ̀ nífẹ̀ẹ́ ṣe ní gbogbo ọ̀nà láti máa rí pé mo máa ń lò fún àwọn iṣẹ́. Ẹ́lé jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ fún mi rí, gegẹ́ bi ènìyàn.

Eléyìí jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà. Àwọn èdè tí mo dẹ̀ fẹ́ kọ́ ni èdè Spanish. Èdè Spanish jẹ́ èdè kan tó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa n rí dájú pé mo máa ṣe eléyìí ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ máa n rí dájú pé gbogbo nkan tí mo máa ṣe ó tẹ̀síni déédéé naa ni gba gbogbo.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Wíwo àwọn ìràwọ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Ó dẹ wa ninu àwọn ǹkan tí mo fẹ́ràn náà, idí níyi tí mo fi máa ń ṣe eléyi ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Ó dẹ̀ wa ninu àwọn ǹkan tí mo fẹ́ràn láti máa ń ṣe ní gbogbo ìgbà náà, eleyi dẹ̀ jẹ́ ǹkan tí ó tun dára gidi gidi.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ láti tọ́jú ara jẹ́ nǹkan tó ṣọpọ̀ pẹ̀lú kí mo dà bá ń ṣe lé ní ọ̀tọ̀ọ̀tọ̀. Ó dára láti darí pẹ̀lú àwọn nǹkan tó ti ṣe lájú náà ní gbogbo ìgbà. Ẹleyi dé wa ninu àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe náà ní gbogbo ìgbà. Ẹlèyi jé nǹkan tí ó dára.

Ẹlé jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dè jẹ́ ènìyàn tí ó máa ń jí ní òwúrọ̀ láti ṣe àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe àti láti ríi dájú pé gbogbo àwon nǹkan tí mo ṣe lọ́dèdè kí to lọ sí ibi iṣẹ́ ní òwúrọ̀ kùtù. Elé jẹ́ nǹkan tó dára tí mo dè fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn gbogbo ìgbà náà.

Ṣé o máa kọ lẹ́tà fún àwọn ènìyàn? Láti kọ lẹ́tà fún àwọn ènìyàn jẹ́ awọ́n nkàn ti mo fẹ́ràn láti máa ṣe. Gẹ́gẹ́ bí ènìyàn, mo de máa ṣe léyìí ní ọ̀nà tó ọ́tọ́ àti ní ọ̀nà tó yẹ. Elèyi jẹ́ nǹkan tó ṣẹ pàtàkì fún mi láti ṣe náà. Idí ni yen tí mo fi máa ṣe gbogbo àwọn ẹlẹ́yìí nitori pé nǹkan tí ó dára tí dẹ̀ wù mí láti ṣe náà ni.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Ìlànà ìpolówó mi jẹ́ nǹkan tí ó dára. Ó dà wa nínú àwọn nkankan tí mo fẹ́ràn náà. À ó de jẹ́ ǹkan tí ó dára nínú ohun tí mo fi máa ń ṣe àwọn eléyè ní gbogbo ọ̀nà tí ayọ̀ bá ṣisẹ́ lẹ̀ fún mi láti ṣẹ. Ó jẹ́ pé ǹkan tó dára tí ó de mí láti máa ṣé ni.

Eleyii, jẹ́ ǹkan tó ṣe pataki fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe, tó je pé ǹkan tí ó dára ni, tó dẹ̀ yẹ ki ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà. Mo jẹ́ ènìyàn tó máa ń wojú ìbòjú fún ìṣẹ́jú, nitoripe ojú ìbòjú wà nínú àwọn ǹkan tí mo fi máa ń wo ojú mi ní gbogbo ìgbà náà. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó wù mí láti máa ṣe, tó dẹ̀ dára lọ́pọ̀lọpọ̀ sí mi.

Eleyii jẹ́ ǹnkan tí ó dára? Ódẹ̀ jẹ́ ǹnkan tó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ni gbogbo ìgbà tí ayẹ re bá wá sílẹ̀ sí. Kọ̀m̀pútà mi jẹ́ ǹnkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ mọdé máa ń ṣe ìdáàbòbò tí ó péye lórí rẹ̀ náà. Nítorí pé ó wà nínú àwọn ǹnkan kan tí ó yẹ kí ènìyàn ki o máa ṣe ní òrèkóòrè sí bẹ́ẹ̀

Eleyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó dẹ jẹ́ nǹkan tí mo fẹ́ràn ní gbogbo ìgbà loore, tori pè nkan tí dára ni. Eleyii wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe tí ó dẹ ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn nítoripe ó jẹ́ nǹkan tí ó dára tí àà inu mi dẹ máa n dun sí ní gbogbo ọ̀nà tí n bá ṣe eleyii náà. Eleyii jẹ́ nǹkan tí o máa mu inu mi dùn gidi gidi síi.

Kí ni o máa ń gbà wá àwọn ènìyàn? Elé jẹ́ nǹkan tó dára tí ó dẹ̀ ṣe pàtàkì fún mí náà. Elé wà nínú àwọn nǹkan kan tí mo fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà, nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára tí mo dẹ ní ìfẹ́ sí gẹ́gẹ́ bí ènìyàn láti rí wà. Awọn nǹkan tí mo ṣẹ̀ tẹ̀síwájú ni gidi, gidi, to dẹ́ nǹkan tí ó dára fún mi náà. Nitori pé ó jẹ́ nǹkan tí ó dára.

Mode máa ṣe eléyìí ní gbogbo ọ̀nà tí àyè rẹ̀ bá ṣe sílẹ̀, nitori pé ó jẹ́ nǹkan tí ó dára nìyẹn tí mo máa ṣe eléyìí, eléyìí jẹ́ ǹkan tí ó dára. Láti gbọ́ ìrora àwọn oníbàárà wà nínú àwọn ǹkan kan tí mo fẹ́ràn láti máa ṣe, ná mọde máa ń ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ ní gbogbo ìgbà. Eléyìí jẹ́ ǹkan tí ó dára. Háàfúù ti.

Eleyi jẹ́ nǹkan tí mo fẹ́ràn tó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára, tó dẹ̀ lẹ́wà, tó dẹ̀ yọ̀ kí ènìyàn kí ó máa ṣẹ́ wọn. Gbogbo ìgbà tí aye rẹ̀ bá ṣí sílẹ̀ náà, ìdi niyen to yẹ kan máa ṣàwọn eléyìí ní àkókò tí o tọ àti ní àkókò tí osì yẹ̀ naa si. Eleyi jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ̀ wu mi láti máa ṣẹ́ ẹ́, n tóri pé láti kọ̀wé pẹ̀lú ọwọ́ wà yen naa nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀.

Ṣé o fẹ́ràn jíjọ́? Jíjọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ fẹ́ràn eléyìí ní gidigidi. Eleyi jẹ́ nǹkan tí o ṣe pàtàkì tí ó dára, ti ó dara ti o dẹ yẹ kí ènìyàn kí ó máa ṣe náà. Mo dẹ̀ máa ń rí daju pé mo máa ṣe gbogbo àwọn nǹkan tí mo ní ṣe ní àkókò, ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà ti ó yẹ láti dáyẹ́ pé mo ṣe gbogbo nǹkan tí mo nílò láti ṣe náà si.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbaná? Fóònù jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi gege bí ènìyàn. Mo dè máa dake ní igbaná ní ọ̀nà tió tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ́ náà nítorí pé eléyìí jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí. Mo dẹ̀ máa rí dájú pé mo má ṣe gbogbo awon nǹkan tí mo nílò láti ṣe náà.

Elé ì jẹ nnkan ti ọ dara, aṣọ wíwẹ̀ jẹ́ nkan tí mo nifẹ sí, o dẹ̀ jẹ́ aṣọ kan to je pe mo ní mo dé máa n lo ní oríṣiríṣi ọ̀nà náà nígbà bá wu mí láti ṣe àwọn nnkan kan tí mo nílò láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Elé ì jẹ nnkan tí ó ṣe pàtàkì tí mo dé nifẹ sí ní gbogbo ọ̀nà náà láti máa ṣe, nítorí pé nkan tí ó dára fún ènìyàn ni.

Ṣé o maa na ara? Láti máa na ara jẹ́ nǹkan tó dára, mo dẹ̀ máa ń ṣẹ́ eleyii ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ gidigidi. Eleyii jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi, mo dẹ̀ máa ń ri dájú pé mo ṣe gbogbo awọn nkankan tí mo nílò láti ṣè náà ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ láti rí dájú pé gbogbo àwọn nǹkan tí mo ń ṣe gẹ́gẹ́ bí ènìyàn ó tẹ̀ síwájú ní gidigidi sí i.

Ṣé o máa jókòó sínú ojuu fèrèsé ọkọ̀ láti máa le ṣe ṣẹ́jú wákàtí lọ, je ǹkan tí mo ti ṣe rí gẹ́gẹ́ bí ènìyàn, mo de máa n ṣe eleyii ní ọ̀nà nígbà tí àyè re bá ṣi silẹ̀ fún mi láti ṣe, gẹ́gẹ́ pé ǹkan tí ó dára tí ó de yẹ kí ènìyàn ṣe nígbà mìíràn tí àyè bá yọ sílẹ̀ ni, mo de máa n ṣe eleyii lálàíṣì àní àní ní orí rẹ̀ torí pé ó jẹ́ ǹkan tí ó dára ṣe.

Nígbà wo ni ó máa ra epo fún-- láti ra epo fún ọkọ̀ mi jẹ́ nǹkan tí ó ṣe pataki. Óde jẹ́ nǹkan tí mo fẹ́ràn náà, mo dè máa ri daju pé mo máa ṣe eléyí ni ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ nitorií ó wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. Mo dè máa ra eléyí ni ìparí ọ̀sẹ̀ nitori pe igbà yen, ni máa rí àyè láti ra epo sí ọkọ̀ mi.

Irú etígbọ́ wo ni o máa ń lò? Etíìgbọ́ tí mo máa ń lo ni etíìgbọ́ ti ile iṣẹ́ Samsung, ti won ṣẹ̀ẹ̀ ṣe jáde. Eléyìí jẹ́ etíìgbọ́ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo lè máa ń lò fún oríṣiríṣi iṣẹ́ náà. Eléyìí wà nínú àwọn etígbọ́ kan tí ó jẹ́ wí pé a máa ń fi ṣe àwọn iṣẹ́ tí ó pọ̀ ní gbogbo ìgbà náà. Eléyìí jẹ́ nǹkan tí ó dára tí ó dẹ̀ ṣe pàtàkì fún mi jákèjá bí ènìyàn náà.

Eleyii je nnkan ti o dara to de se pataki si mi gege bi eniyan lati maa n se. Idií niyen tí mo fi máa ń ṣe. Àwọn ọdẹ eléyìí jẹ́ ǹkan tí ó dùn, tí ó lè máa wù mí láti ṣe nínú gbogbo ìgbà tí ayẹyẹ àbáṣiṣẹ́ lè fún mi láti ṣe. Iru àwọn kan bí i pé yìí ni òpó jẹ́ ǹkan tí ó de dára láti máa ṣe.

Ajọdun wo ni o fẹ́ràn jù? Ajọdun tí mo fẹ́ràn jù ni ajọdun Kérésìmesì. Idariji ìbátan ti dara ti o de se tan ati fun awọn eniyen. Mo de maa n ri daju pe mo maa ṣe awon ohunkohun ti mo lero lati ṣe naa to le jẹ nkan ti o dara. To de màa n munu mi dun, idi niyen ti mo maa ri, a ma ṣe awon ọmọlẹyin ni gbogbo ọna ti aaye re ba ṣiṣẹlẹ fun mi ni ọsẹ.

Àwọn ìran tí ìgbà ọmọdé mi tí mo rántí nígbà tí mo lọ pẹ̀lú àwọn bàbá bàbá mi, ìgbà ẹ jẹ́ ìgbà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí gẹ́gẹ́ bí ènìyàn tó rí pé mo ṣe àwọn ǹkan tuntun àti àwọn ǹkan tí ó pọ̀ níbẹ̀. Ó dè jẹ́ àwọn ǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ńlá nítorí pé tí mo fi máa ṣe àwọn ẹlẹ́yìí ní gbogbo ìgbà.

Ṣé o mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkọjú? Láti dá ọkọ dúró ní ìdojúkọjú jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mọ de máa ń ṣe elẹ́yì ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ, nítorí ó wà nínú àwọn ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ìdí nìyẹn tí mo fi máa ṣe gbogbo àwọn elèyí láti gbó àwọn ǹkan tó ṣe pàtàkì náà ṣe.

Nígbà wo ni o kẹ́yin lọ sí ibi orin? Ibi orin jẹ́ ibi kan tí ó ṣe pàtàkì sí mi. Mo dẹ̀ tí lọ sí ibi orin ní oṣù tí ó kọjá nígbà tí wọ́n pè mí sí ibi ayẹyẹ kan. Eleyi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gege bí èèyàn tí màá ṣe. Ó dẹ́ màá mu numi dun nígbà tí mo bá ṣẹ. Ǹjẹ́ kíni ǹkan tí wọn fún màá ṣe wò wà lẹ́yìn inú gbogbo igbà náà ṣe?

Ṣé mo máa ń lo ọwọ́ ọ̀tún tàbí óṣi ọwọ́ tí mo máa ń lò nínú gbogbo ìgbà ni ọwọ́ ọ̀tún. Ọwọ́ ọ̀tún jẹ́ ọwọ́ kan tí mo fẹ́ràn gidigìdi tí mo dẹ̀ máa ń lò láti fi wọ àwọn iṣe tí mo bá máa ṣe náà. Ó jẹ́ ọwọ́ kan tí ó yára tí mo dẹ̀ máa ń lò fún iṣẹ́ ìdí nìyẹn tó yẹ pé ní gbogbo ìgbà tí mo bá wáa ile iṣẹ́, ọwọ́ ọ̀tún ni mo máa ń lò fún àwọn iṣẹ tí ó dùn mọ́

Éléyì jẹ́ nǹkan tí ó dára tí ó de ṣẹ́ patakí mọ dé máa ń rí dáju pè, mo máa ń ṣẹ elẹ̀yi ní gbogbo ọ̀nà tí àyè e bá ṣí ṣíle fún mi. Eleyii jẹ́ nǹkan tó ṣe pàtàkì ọ̀rọ̀ àṣínà mì ni nkan tí mo máa ń kọ́ sílẹ̀ nígbà tí eleyii bá ṣẹlẹ̀. Mo máa rí dá pè mo kọ ọwọ́ àwọn eleyii sílẹ̀ láti rí dájú pé mo rantí àwọn ọ̀rọ̀ àṣínà wà ní ọ̀nà tí ọ̀tọ̀ àti ní ọ̀nà tí ó ṣe yọ.

Eléyìí jẹ́ nǹkan tí o dára, tí ó dè ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe lónáà tó ba bọjúmu bọ́ọ́dù ọmọ rẹ̀. Kẹ́dẹ́ ń wà náà láti máa wẹ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ràn jẹ́ má bí wọ́n ti ń ṣe lé inú gbọ̀ngàn. Nítorí pé ó wà nínú ǹkan ọ̀ tí mo fẹ́ràn láti máa ṣe, à ó dè wù mí gidigidi náà ṣe. Eléyìí jẹ́ nǹkan tí ó dára gẹ́dẹ́gẹ́dẹ́.

Àbàṣe láti ṣẹ ipàde àwọn oníbà àlàbàsise pọ̀ jẹ́ ǹkan tí mo máa ń ṣe nígbà mìi, tori pe o je ǹkan tí ó ṣe pàtàkì àti nígbà tí àyè re ba yọ sílẹ̀, mo máa rí i dájú pé mo máa ṣe eleyii láti rí dájú pé mo máa ṣe iṣẹ́ àtúnmọ̀ àti gbogbo àwọn ǹkan tí mo máa ṣe ni itesiwájú náà. Eleyii jẹ́ ǹkan tí ó dára tó láti ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí èniyan láti máa ṣe náà.

Ṣé o máa ń wọ ọ̀ṣọ́? Àwọn ọ̀ṣọ́ jẹ́ nǹkan tí ọ̀ṣẹ̀ pataki mo dẹ máa ń wọ, àwọn eleyìí ní kẹ́kẹ́rẹ́ naa nígbà tí ayẹyẹ bá ṣe lẹ́ẹ̀. Ẹlẹ́wọ̀n náà wọ tí mo fẹ́ràn láti máa ṣe, nítorí ó jẹ́ nǹkan tí ọlọ́gbọ́n nínú ti dára tó ẹ̀dẹ̀ lẹ́wà. Idi nìyàn tí mo ti máa ń ṣe àwọn ọmọ ilé yìí, ó jẹ́ ọ̀nà náà kọ́kọ́ tí ọ̀ṣẹ̀ ọlọ́kọ̀ fún mi gẹ́gẹ́ bí òǹkì láti máa ṣe, náà ṣe.

Ṣé ọjọ́ mélòó ni o lo máa san fún ọdọọdún? Ìsinmi rẹ dún jẹ́ kí ó tó ṣe bàjẹ́ kí ọmọ náà má ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe èyàn náà. Eléyìí wà nínú àwọn nǹkan kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe látilẹ̀. Gbogbo àwọn nǹkan tí mo ṣì ń tẹ̀síwájú ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ torí pó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gidigidi.

Báwo ni o ṣe máa pa àwọn kan rẹ, kí a tó máa pa àwọn kan jákàndò ṣubálù kí n tó máa ṣe ilé ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ, nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára, ìdí nìyí tí màá fi máa ṣe àwọn ilé yìí ni gidigidi náà. Ilé ìwẹ̀ nìnu nkan ni mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe, nítorí pé ó jẹ́ ǹkan tí oṣe pataki fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe náà.